Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ, tí àwọn tèmi sì máa ń pè mí ní Metere, Metere. Pápa jù lọ, gbogbo àwọn ará àdúgbò wa pẹ̀lúpẹ̀lú ní ìlú tí mò ń gbé, gbogbo wọn sábà mọ̀ mí sí orúkọ mi. Bí kò ṣe orúkọ yìí tí mo sọ fún yin tí mo ní Metere. Orúkọ yìí pọ́púlà púpọ̀púpọ̀. Ó mú mi pọ́púlà dé ibi pé àwọn òbí mi gan-an wọ́n ò fẹ́ lè máa rántí orúkọ mi gan-gan-gan mọ́. Nítorí pé pára bí ẹ bá pè mí, yóò ní Metere. Títọ́ wọ́n bá pè mí, yóò ní Metere. Gbogbo àwọn ọ̀rẹ́ mi pátá, Metere, Metere, Metere. Bàbá mi kọ́kọ́, ó fẹ́, bàbá mi ṣe títítí tí tí láti lè gba Metere yi lẹ́nu wọn. Ṣùgbọ́n agbára àwọn ọ̀ kà wọn láàárín bí ọ̀gbọ̀n, láàárín bí ọgbọ̀n, láàárín bí ọgb-- bí ẹgbẹ̀rún ènìyàn tí ń pè mí ní Metere. Tí wọ́n bá dá ilé ìlẹ̀kùn lónìí, bí wọ́n bá ṣe ọ̀bẹ tuntun di ìrọ̀lẹ́, àwọn bí mẹ́rin, bí márùn-ún, wọ́n sì lè gbọ́ lẹ́nu ẹlòmíràn tí wọ́n sì máa pè mí ní Metere. Tí wọ́n sì máa ṣe túálẹ̀, túálẹ̀, Metere, Metere, túálẹ̀. So fún idí. Eléyìí, orúkọ ìnagijẹ mi náà ni Metere.

Irú ìbọsẹ̀, irú ìbọsẹ̀ tí mo fẹ́ràn wọ̀ púpọ̀ jù pọ̀ náà ni ìbọsẹ̀ tí ó jẹ́ aláwọ̀ dúdú tàbí aláwọ̀ funfun. Nítorí pé ní ìgbà tí a ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tí a mọ̀ sí primary school ni wón ti fi àwọn ẹyin ìbọsẹ̀ yìí kọ́ wa. Èyí tí ó sì jẹ́ èyí tí ó bá aṣo ilé ìwé wa mu. Tí ó fi jẹ́ wípé tí a bá wọ aláwọ̀ funfun ní àti ọjọ́ Monday, ọjọ́ Wednesday la wọ aláwọ̀ funfun di. Ni ọjọ́ Thursday àti Friday, aláwọ̀ dúdú, èyí ni a máa ń wọ̀ ní ilé ìwé wa. Èyí tí ó jẹ́ kó mọ́ mi lára. A sì máa láì, a sì ń fẹ́ràn ìbọsẹ̀ aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun. Nítorí pé èmi gan gan ti ká lára mi. Mo nífẹ̀ẹ́ sí àwọn ìbọsẹ̀ yìí púpọ̀. Débi wípé tí ó bá ti è di inú ọyẹ́, aláwọ̀ dúdú yìí ò ń gba ìdọ̀tí. Débi wípé tí ẹ̀yan bá rìn, eruku kò ní ta sí ẹ̀yan lẹ́sẹ̀. Èyí tí ó sì jẹ́ èyí tí ó nípọn dáadáa ni mo máa ń nífẹ̀ẹ́ sí púpọ̀. Tí ó jẹ́ wípé tí ń bá fà àfàdí orí orúnkún mi ni, òní aláwọ̀ dúdú yìí púpọ̀, òun ń gba ìdọ̀tí dára dáadáa. Débi wípé tí ẹ̀yan bá rìn lọ, òun a máa kó ìdọ̀tí, ẹsẹ̀ ẹ̀yin ò ní dọ̀tí dáadáa. Tí ẹ̀yan bá tu ti délé, tí ẹ̀yan bá ti gbọn bú bà yìí, ìdọ̀tí ara rẹ á tún gbọ̀n dànù. Kí ẹyan bá rora fòhún sómi leekan, ó mọ́ kó mọ́ o. Kí eruku ara rẹ sá ti kúrò lára rẹ. Ohun tóun da fún ni, òun lọ fà á rárá. Níbi tí mo fi láìkì aláwọ̀ dúdú inú, pàápàá jù lọ aláwọ̀ funfun. Aláwọ̀ funfun kii dà púpọ̀ fún mi nínú òjò. Nítorí wípé, tì inú òjò yìí kò ní jẹ́ wípé ko'tutu ó máa mú púpọ̀ lẹ́sẹ̀. Pàápàá jù lọ, mo tún nífẹ̀ẹ́ sí púpọ̀, púpọ̀ púpọ̀. Èyí ni ìbọsẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀ púpọ̀. Paapaa jùlọ kí ènìyàn kí ó má tíì sọ ohun kékeré kan, etí mi a tí ta wéré, a ti gbọ́ ohun tí wọ́n ń sọ. Nítorí wipé èmi bà á fẹ́ sọ wípé èmi gangan gan ni elétí rù kára bí àjẹrẹ. Kò rí bá hun nítorí pé elédùmarè, òun gan ni elétí rù kára bí àjẹrẹ. Èmi kan fẹ́ fi òwe yẹn gbálẹ̀gbẹ́ nítorí pé etí mi gbọ́ràn dáradára. Etí mi sì dára púpọ̀púpọ̀ nítorí wipé bí ènìyàn bá ń sọ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ó fi jẹ́ wipé ó bá rara fọ oun jáde kékeré púpọ̀ tí ó kere díẹ̀, etí mi a sì rè tẹ̀ gbọ́ nǹkan tán wí díẹ̀. Paapaa jùlọ tí mo bá sùn kí èkúté rọ̀rá fi iranro la gbá, ìwọ̀n o là jù tí wọ́n si tan iná wò gbogbo ọ̀bẹ tí wọ́n sì tọ náa wò gbogbo àyíká. Paapaa jùlọ ìgbà mìíràn tí mo bá sùn bayii kí aáyán rọ̀rá fò paapaapapapa, etí mi a tì tè tẹ̀ jí, a tì tè tẹ̀ jí dé bí pé màá fi tẹ́ná wò gbogbo ibi tí nǹkan bá ti fò nù. Dé bí ẹni pé bí àwọn ènìyàn bá pè mí, pàápàápàá nì hun o ti gbọ́ tí hun o sì gbọ́ pé wọ́n ń pè mí. Kò sí wípé àgboyà ń dà mí láàmú, hun o lá àgboya kàn kan rárá. Bẹ́ẹ̀ni, etí mi dára.

Èmi gẹ́gẹ́ bí, bí èmi ti jẹ́ àbíkẹ́yìn ilé wa nítorí pé èmi ni mo jẹ àbíkẹ́yìn ilé wa. Àṣà tí èmi sì gbọ́njú bá ní ọwọ́ àwọn, ní ọwọ́ àwọn ẹbí mi tí mo gbọ́njú bá díẹ̀ kó tó di wípé, kó tó di wípé àṣà náà parun tí wọn ò ṣe mọ́. Àṣà náà ni àṣà, àṣà Ṣàngó. Nítorí pé wọ́n máa bọ Ṣàngó nígbà náà. Àwọn ìyá tó sì máa ń bọ Ṣàngó yìí, àwọn ìyá yìí jẹ́ àwọn ìyá bàbá mi. Àwọn ìyá yìí ní ìfẹ́ sí Ṣàngó púpọ̀ púpọ̀ débi wípé tí ó bá ti di ọgbà ọdún Ṣàngó yìí, wọ́n á lọ sí oko bàbá mi. Bàbá mi á wá iṣu wálé bí i iṣu ọ̀fa kan. A á gún iyán rẹ́kẹrẹ́kẹ pẹ̀lú epo tí wọ́n á fi síbẹ̀ tí ó máa jẹ́ tó tó tó lórí ọbẹ̀ yìí. Pápá jù lọ, wọn tíẹ ki wá ń wá ẹran lásán bí ó ṣe ẹran ìgbẹ́. Àwọn ẹran ìgbẹ́ tan máa ń wà yìí, gbogbo àdúgbò wọ́n á péjọ bàbì sí ilé wa nígbà náà níwọ̀nba eyìí tí ó ṣojú mi díẹ̀. Gbogbo wọn ni wọ́n á jẹ, ni wọ́n á mu, ni wọ́n á yọ nígbà náà tí mò ń sọ yìí. Èmi náà ní ìfẹ́ sí kí nì í púpọ̀ bó ti lè jẹ́ wípé nígbà náà ojú mi ò tí ì lá púpọ̀ púpọ̀. Mi ò sì tii mọ ọwọ́ otun yató ṣọwọ́ ọ̀sì púpọ̀. Ṣùgbọ́n nígbà náà mo sì lè rántí pé ìgbà yìí ni ìgbà tí àwọn bàbá mi máa ń ṣe, àwọn ẹbí wa tan máa ń ṣe àṣà Ṣàngó kó tó di wípé àwọn ìyá náà kú tí àà ri ẹ́ni tí ó ń ṣe mọ́ tó fi jẹ́ wípé àwọn bàbá titi èmi wọn ṣe, wọ́n ń ṣe ẹ̀sìn ìgbàgbọ́ títí di òní olónìí. Aṣa Ṣàngó ni àwọn ẹbí wa máa ń ṣe.

Ìgbádùn mi o pọ̀, púpọ̀, púpọ̀. Débi pé tí mo bá ní kí n ti ẹnu bọ̀rọ̀, un ò fẹ́ gba àkókò. Ṣùgbọ́n un ò ra sọ ní ìwọ́n ba bélé njà. Ìgbádùn mi tí mo máa, tí mo máa mú, tí ó máa mú mi gbádùn àkọ́kọ́ náà, ọkàn mi balẹ̀. Nítorí pé Ọlọ́run dá mi ní ẹ̀dá kan tí ó ní ìtẹ́lọrùn. Nínú ohun gbogbo tó bá ní, nínú ohun kíń hun díẹ̀ tó Ọlọ́run ṣe fún mi, mo ní ìtẹ́lọrùn nínú ẹ̀. Èyí ló wá fún mi ní, ló wá fún mi ní ìfọ̀kànbalẹ̀ dénú dénú. Débi wípé inú mi a ṣa máa dùn ní gbogbo ìgbà. Nítorí pé kò sí ohun tí mo fẹ́ jẹ, èyí tí mo fẹ́ nawọ́ tó tí agbára mi ò ní ka. Bí tí bùkátà kékeré kan bá dé bá mi, tó bá yọjú, tí ó bá sì kọ́bọ̀ lọ́wọ́ mi, ní àsìkò ìgbà tí bùkátà náà bá yọjú, àṣírí a máa bọ̀. Tí àṣírí bá sì ti ń bọ̀ fún èèyàn, ìgbádùn ni ènìyàn nàá wá. Inú ènìyàn náà á sì máa dùn. Àwọn ìgbádùn mi ni èlé yìí.

Àwọn nǹkan tí èmi máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀, èmi gẹ́gẹ́ bí èmi ti kalara mi. Nígbà tí òjò bá ń rọ̀ báyìí, ohun tó bá fi mú mi, tí mo bá fi wà ní ilé mi, tí òjò ka mi mọ́lé. Nígbà tí òjò bá ń rọ̀ báyìí, èmi gẹ́gẹ́ bí èmi, mi ò nífẹ̀ẹ́ sí kí òjò kó pa mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí pé tó jo bá pa mí, àfé máa, àfẹ̀ti ago ara mi. Fún ìdí eléyìí tí òjò bá ń rọ̀ báyìí, èmi a máa bọ́ sí orí ìbùsùn mi láti yí ṣọ́ tannpòlí tó nípọn dáadáa, láti yí i sí orí, má sì sùn dáadáa débi wípé n ó sùn títí tí òjò náà a fi dá. Àfi tó bá jẹ́ wípé òjò náà ka mi mọ́ta, òun ló tún kan. Fún ìdí eléyìí, àwọn nǹkan tí èmi máa ń ṣe tí òjò bá ń rọ̀, ìwọ̀n máa ń sùn dáradára.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Kódà a ti tó bí ìgbà méjì tí mo ti ṣìnà tàbí ìgbà mẹ́ta. Nítorí pé mọ rántí ní ọdún 1997. Ìgbà yẹn, ìgbà náà àṣẹ awa náà sẹ̀ ṣe láńgbá láńgbá lọ́mọ dé bọ̀ wá sókè. Àwa ní sá só pé à, ọdún ń bọ̀ wá ní ìgbà yìí. A fẹ́ lọ sí oko. Ẹni kan láti lọ ṣe àgbà ṣe àgbàro. Gbogbọ̀ àwọn ẹgbẹ́ mi, ọ̀nà yìí wá jẹ́ ọ̀nà tó jẹ́ ọ̀nà òpópónà bí ọ̀nà oko wa. Ní ìgbà náà lọ́hun, èmi ṣà ní àṣẹ bí ọ̀nà ń bá yí náà ni. Pé kí àwọn akẹgbẹ́ mi kan máa nìṣe níwájú. Ní pé ì mo máa wọ́n bọ̀ wọn máa bá wọn ní ojú ọ̀nà. Wọ́n fẹ́ sáré ṣe nǹkan kan nílé. Àṣé ọ̀nà náà òdí ọ̀nà òpópónà ọ̀nà oko wa lọ síwájú síwájú. Àṣé wọ́n yà ní ńkọríta tí ó wà kí a tó máa lọ sí ọ̀nà oko wa ni. Ọjọ́ yìí, mo bá gbéra, àwọn yókùnú sì lọ. Ọjọ́ yìí mo gbéra pa. Mo ṣà ń lọ, mo dé ọ̀nà oko wa. Mo dé oko wa. Mo báre, à, oko náà tí wọ́n, wọ́n ṣe júwe. Ọ̀nà oko náà jí síwájú. Mo gbéra pa ni lọ kẹ̀mú kẹ̀mú kẹ̀mú. Ọjọ́ náà mo rin kérìdò. Ìgbà náà sì sún ni a kìí ní ohun tí ń jẹ́ fóònù lọ́wọ́ tí a lè fi pe ara wa. Ọjọ́ náà ó dùn mí jọjọ. Débi pé ì rí àwọn akẹgbẹ́ mi, mo sì tún padà sílé láì ṣe iṣẹ́ kankan. Èyí ni ọjọ́ tí mo ṣìnà.

Owó tí mo gba dára púpọ̀ nítorí pé ní ilé iṣẹ́ tíwa, iṣẹ́ Secretariat ni èmi ń ṣe tí mo sì jẹ́ ènìyàn pàtàkì níbẹ̀ Mo mú iṣẹ́ mi ní òkúnkúndùn, inú wọn dùn sí mi, ayọ̀ wọn kún. Ní ìgbà tí mo fẹ́ fi ìfẹ̀yìntì nígbà náà, ohun mèremère tí ọ̀pọ̀lọpọ̀ wọn fún mi tí ó jẹ́ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mí. Ó pọ̀ púpọ̀ tí ilẹ̀kùn rẹ́kẹrẹ́kẹ, débi wípé inú wọn dùn, ayọ̀ wọn kún. Owó tí mo gba nígbà náà tí ó mú inú mi dùn, ó jẹ́ ìwọ̀n ìdajì mílíọ̀nù tí inú mi sì dùn jọjọ débi wípé ọ̀pọ̀lọpọ̀ tí mi ò mọ̀ rí wọ́n a máa send owó sínú àkáùntì mi ní ọ̀na tí mi ò lè rò. Màjí̀ní ìgbà mìíràn, ma sì tun bá owó ninú àkáùntì mi. Owó tí mo gba tí ó dára tó, oun náà ni ìdajì mílíọ̀nù.

Èmi kò tíì kọ̀ yín kọ ǹkan tuntun ní ẹnu iṣẹ́ rí. Nítorí pé ní ẹnu iṣẹ́ ti wa, ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí wọ́n máa ń fún wa tí ó jẹ́ ǹkan tuntun níbẹ̀, ó jẹ́ ǹkan bàbàrà, àrí tọ́ka sí ǹkan tí ó ṣe kókó jùlọ. Kí ni ohun ǹkan tuntun tí wọ́n máa ń fún wa níbi iṣẹ́ wa? Fún ìdí eléyìí, ó ṣòro fún mi láti kọ ǹkan tuntun níbi iṣẹ́ wa, níbi iṣẹ́ mi tí mo ti ń ṣiṣẹ́. Nítorí pé tí mo bá kọ̀ ọ́, mo ti pàdánù ǹkan tó pọ̀ tó lè ṣe mi ní àǹfààní. Nítorí pé èmi nífẹ̀ẹ́ sí ìgbéga lẹ́nu iṣẹ́. Inú mi sì máa ń dùn púpọ̀ nígbà tí wọ́n bá fún wa ní ǹkan tuntun yìí. Nítorí pé ó jẹ́ ǹkan ayọ̀ tó lè mú inú mi dùn, tí ó lè mú ayọ̀ mi kún. Fún ìdí eléyìí, èmi kò kọ ǹkan tuntun ní ẹnu iṣẹ́ wa rí.

Bẹ́ẹ̀ni, èmi a máa fín tùràrí nígbà mìíràn tí mo bá, tí ó bá ti ọkàn mi wá. Nítorí pé ìdí tí ó jẹ́ nǹkan yìí ó mọ́ mi lára díẹ̀ ní ìsìnyi ni wípé tí mo fi ń ṣe díẹ̀díẹ̀ ni wípqé, nígbà kékeré mi gbe ọ̀dọ́ bàbá wolíì kan rí. Ni wípé baba yìí ó nífẹ̀ẹ́ sí tùràrí púpọ̀púpọ̀. Ó sì máa ń fi tùràrí ja, ja àjàṣẹ́gun. Ni wípé ní àsìkò tí ò bá nfi tùràrí yi, tí ó bá ń gba àdúrà sí Ọlọ́run, àdúrà rẹ a máa gba. De bi wípé ogun tí ó bá fi nǹkan náà dojú kọ nígbà náà, ogun náà a máa ṣẹ́. Bàbá yìí wá ti fi kọ́ mi nígbà náà torí pé nígbà náà mo kéré díẹ̀. Ojú mi ò tí ìà púpọ̀. Wọ́n a fi kọ́ mi nígbà náà wípé tí mo bá fẹ́ gba àdúrà tí ó jẹ́ wípé kí àdúrà náà kí ó tó dé gba pe kí n máa fín tùràrí. Ìgbà náà wọ́n kọ́ mi bí máa ṣe lò ó ṣùgbọ́n kò sí ní ọ̀pọ̀lọ́ mo dára dára nítorí pé nígbà náà mo kéré. Èyí tí mo kàn máa ń ṣe ní ẹ̀ẹ̀kan kan nisinyii, mo kàn máa ń fi bí òye gbé díẹ̀díẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni, mo fi ń, mo máa ń fín tùràrí.

Àh, ìbéèrè tí ẹ bèèrè yii, inú mi dùn púpọ̀ púpọ̀ fún ìbéèrè náà. Nítorí pé èmi jẹ́ gege bí i ẹni kan, mo jẹ́ ènìyàn tí ó jẹ́ ọlọ́gbọ́n ènìyàn tí ó sì jẹ́ olóye ènìyàn nípa bí a ṣe ń yanjú ìṣòro tàbí bí a wò tàbí bí ìtàn sínú láàárín àwọn ènìyàn, pa-pa ju lọ láàárín ẹlẹgbẹ́ jẹgbẹ́. Débi wípé tí wàhálà bá bẹ́ sílẹ̀ láàárín ẹgbẹ́, láàárín ẹgbẹ́ wa, tí òhun nígbà bá wí gbà, tí aláwo bá wí àwo, àbá tí mo bá fi sílẹ̀ ní ìgbà náà, inú wọn á dùn sí àbá náà. Wọ́n sì máa ṣe hun hun hun. Ilé se áṣi lè tẹ̀lé àbá ilé. Débi wípé ọjọ́ mi tí mo bá lọ sí ilé ẹgbẹ́ tí awọ mi bá ṣẹlẹ̀ tí ó bá fẹ́ jọ bí àríwó ní wéré ni wọ́n á pe ago mi. Nipe lágbájá níbo lo wà? Bákan wa bá wá yanjú ọ̀rọ̀ yìí. Tí mo bá sì dé ibe tí mo bá sọ̀rọ̀, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ́ẹ̀ni yóò rí. Nítorí wipé wọ́n fi ọ̀wọ̀ fún mi, wọ́n sì bẹ̀rù ìmọ̀ràn mi. Nítorí pé wọ́n mọ̀ pé ìmọ̀ràn mi, ó máa ń ṣiṣẹ́ fún wọn. Mo máa ń yanjú ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi lọ́nà tí ó dára àti lọ́nà tí ó tọ́.

Èdè tí mo fẹ́ kọ́ náà ni èdè Gẹ̀ẹ́sì, èyí tí a mọ̀ sí general language. Èdè yìí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ débi wípé ní ìgbà kan nítorí pé ní oko ni àwa ń gbé, débi wípé ní ìgbà kan tí àwọn ọmọ ẹ̀gbọ́n mi tí wọ́n bá ti Èkó dé, nítorí pé àwọn ẹ̀gbọ́n mi àwọn ti tètè yá jánà, èmi sì ni àbí kẹ́yin ilé wa. Tí àwọn ọmọ wọn, wọ́n bá ti Èkó dé nígbà yìí, wọ́n a máa ṣe èèbó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ débi wípé èmi tí ń ò gbọ́ òyìnbó, n ó panu mọ́ lọ́lọ́. Bí wọ́n bá ń fi ọwọ́ fà mí nímú, n ò ní le sọ ohun kan. Bí wọ́n bá ń ṣán mí ní pàkọ́, n ò ní le sọ ohun kan nítorí pé àìgbè ebo nígbà hun, oúnjẹ mi ni ya. Ni àti ìgbà hun, lèmi náà wá ti pinnu wípé àh èdè Gẹ̀ẹ́sì yìí ó wu èmi náà láti jẹ́ kí èmi náà kò gbọ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n sọ pé mo padà gbọ́ èdè Gẹ̀ẹ́sì náà, ó ti lọ. Gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe fún mi nígbà náà, n ò lè ríṣẹ́ fún wọn padà mọ́. Bẹ́ẹ̀ni, èdè Gẹ̀ẹ́sì ni ó wù mí láti kọ́ àti láti kọ́ síwájú sí i.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkáyọrí ní ẹnu sẹ́rí, tí ó sì jẹ́ wípé ní ọdún hun lọ́hùn, ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé àrúndínlọ́gọ́rùn-ún tí wón lọ jù mí sí ẹnu iṣẹ́ mechanic mọ́tò tí a máa ń ṣe mọ́tò, tí a máa ń tún ṣe àwọn nǹkan ní ara ẹ́ńjìnì. Ní ìgbà náà lọ́hùn, gbogbo àwọn tí ó jẹ́ asiwaju mi ní ẹnu iṣẹ́, wọn a máa bọ́ aṣọ wọn lẹ̀ pé kí n wọ̀ ó láti lè bọ́ sí abẹ mọ́tò. Bóyá a fẹ́ tú ẹńjìnì jáde, a fẹ́ ṣe àwọn nǹkan kankan ní abẹ mọ́tò. Ní ìgbà náà, èmi ni wọ́n máa ṣe ràbàràba ní abẹ mọ́tò ní ìgbàhun náà lọ́hùn. Ní ìgbà ọ̀hún náà lọ́hùn, tí mo bá ti ṣe àwọn nǹkan yìí tán, inú wọn dùn sí mi. Ọ̀pọ̀lọpọ̀ a máa fún mi ní owó, màá máa fún mi ní ẹ̀bùn. Pàápàá jù lọ, ọ̀gá wa tí ó jẹ́ ọ̀gá wa nígbà náà lọ́hùn, òun náà tún máa bọ́ aṣọ rẹ̀ fún mi. Pàápàá jù lọ, ìgbà tí wọ́n fi sọ pé mo fẹ́ kúrò ní ẹnu iṣẹ́, ọ̀gá yìí, ó tún rán aṣọ náà fún mi ní aláràǹbarà. Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkọyọrí ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ sí coffee àbí tea ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí wípé ní àti kekeré ni ìyá mi ló ti fi gbogbo àwọn nǹkan wo yìí ló ti fi kọ́ mi. Débi pé kí ojúmọ́ má ti mọ́, wọn a ti po tíì lẹ́kẹ́ẹ̀tí láti fi pò ó fún mi fún mi wò. Ní ìgbà náà, inú mi dùn, jọjọ àyà mí kún. Ǹǹkan yìí náà ló ti wá mo ẹ̀mí náà lára wípé níwọ̀n ìgbà tí mo bá ti mu omi tán ní àárọ̀ ní òwúrọ̀ kùtù, wọn yóò tún dá iná gáàsì kékeré láti fi po tíì lẹ́kẹ́ẹ̀tí tí wọn ó sì mú, tí ọkàn mi yóò sì balẹ̀. Ǹgbà mí, èmi a tún máa fi jẹ búrẹ́dì ní àjẹ́yọ̀ dáradára. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn coffee tàbí tea.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ẹnu ìṣe, ó, ó pórìṣì oríṣì nítorí wípé láyé yìí, nígbà mìíràn yóò dùn fún yàn tí èèyàn á rán ni. Ìgbà mìíràn, a sì tún fẹ́ ṣe bákan bákan debi wipe pé inu èèyàn ò ní fẹ́ dùn. Láyé yìí sì ni ènìyàn olè ṣe kí orí kó má mí. Àwọn ìṣòro tí mo máa ń kojú lẹ́nu iṣẹ́ ó pọ̀ díẹ̀. Pápá jù lọ lé ẹnu iṣẹ́ mi tí ó jẹ́ iṣẹ́ àtúnfọ̀nu ṣẹ́. Àwọn ìrírí tí mo ti rí níbẹ̀ tí ó jẹ́ àwọn ìṣòro tí mo máa ń kojú, ó jẹ́ àwọn ìṣòro tí ó jẹ́ wípé tí àwọn ènìyàn ti a bá bá wọn ṣe iṣẹ́, pàápàá jùlọ tí a bá bá wọn ṣe iṣẹ́, ìṣe à-- nǹkan tí wọ́n máa fi ń charge fóònù, ọ̀pọ̀lọpọ̀ mi ò mọ̀ lò nítorí pé tí ó bá ń lò ó, a máa ti ṣájà bọ̀ ní òdìlódì tí a máa fi kíni run ṣájà, run ẹnu nǹkan tí a ṣe. Níkẹ́te tí ó ba tun wá tí di ìjọ́ kejì, a tún máa gbé bọ̀ wá wípé iṣẹ́ tí a ṣe kò ṣe dáadáa. Fún idì eléyìí, àwọn ìrírí mi ní ẹnu iṣẹ́ ni wọ̀nyí.

Rárá o, èmi ò fẹ́ràn wà ní òorùn rara. Nitó ri pé ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí kó má wà ní òrùn, irú ẹni bẹ́ẹ̀, bóyá ó ní ìṣòro kan ní ara tàbí ó ní àrùn kan ní ara. De bí wipé bóyá tí ó bá ti ẹ̀ ní àrùn kan tí a ń pè ní àrùn ìbà, irú ẹni fẹ́ẹ́ bẹ́ẹ̀, á fẹ́ jókòó sí inú òorùn. Nítorí pé ní àsìkò ìgbà tí wọ́n jókòó sí inú òrùn náà, a máa dùn mọ́, a máa dùn mọ́. Èmi gẹ́gẹ́ bí emi ti ká lára mi, ara mi dáńgájíá, n ò ní àisàn. O dabí enipé ibà yìí kò tiẹ̀ kí ń tètè ṣe mí rára. Mo nífẹ̀ẹ́ sí bí abẹ́ igi tí ó bá bò tí ó tutù mi ní jọ̀jọ̀ tí atẹ́gùn yóò máa fẹ́ sí mi. Ya ya ya. Debí wí pé tí mo bá jókòó sí ibẹ̀, àwọn nǹkan tí ó yẹ kí n rántí tí ó máa ṣe mí ní àǹfààní á máa wá sí ọ̀pọ̀lọpọ̀ mi. Fún ìdí eléyìí, èmi ò fẹ́ràn kí n má wà ní inú òrùn rara.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, ó jẹ́ bí àkókò bí ọwọ́, bí ọwọ́ àárọ̀. Nítorí pé àkókò bí ọwọ́ àárọ̀ yìí, ó jẹ́ àkókò tí ara gbogbo ènìyàn a máa dá ṣááká ṣááká. Nítorí pé tí ènìyàn bá ń lọ, tó ń bọ̀, ara òní ni púpọ̀. Àti wí pé, bí ènìyàn bá ń rìn láti ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, kò ní tètè rẹ́ irú ènìyàn bẹ́ẹ̀. Àti wí pé àwọn àkókò tí mo ti máa ń fẹ́ràn jù, mo máa ń fẹ́ràn kí oòrùn ọmọ á rán jù, kí oòrùn ọmọ á rán jù, kí gbogbo ẹ̀kọ́ rọra ṣe wúruwúru, kí oòrùn ọmọ á rán jù tí gbogbo a sì máa ṣe fẹ́lẹ́ wẹ́lẹ́, wẹ́lẹ́, wẹ́lẹ́, wẹ́lẹ́, wẹ́lẹ́, wẹ́lẹ́ bí àwọn àsìkò yìí. Mo nífẹ̀ẹ́ sí i púpọ̀, púpọ̀. Inu mi a sì máa dùn jọjọ.

Ah, mo ní ìfẹ́ sí ń bí òde yìí púpọ̀ púpọ̀ nítorí wípé èmi, mo ní ìfẹ́ sí láti máa rán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́ dáradára. Débi wípé ẹni tí mo bá rí pé òní tí mo sì ní kódà kó ní tọ̀hún máa tíi tọrọ, màá ti mọ ǹkan tí ó tọ́ àti ǹkan tí ó yẹ láti fún un. Débi wípé bí ènìyàn bá wà ní òwúrọ̀ kùtùkùtù tí ò ní ǹkan tí ó jẹ tí mo sì ní bí iṣu méjì tàbí mẹ́ta nílé, wọn ó wọlé, èmi ó sì fún un ní ẹyọ kan nínú rẹ̀ wípé kó re lọ sè é àti wípé ní ẹnu iṣẹ́ wa, èmi mo jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá ní ẹnu iṣẹ́ náà, gbogbo àwọn tí ó jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ mi, gbogbo wọn pátápátá ni wọ́n fẹ́ràn mi nítorí àánú tí mo máa ń ṣe fún wọn. Ma wọ ṣùnṣun, màá sì fún ẹlòmírìn ẹgbẹ̀rún kan. Ma wọ ṣùnṣun, màá sì fi ọ, tí ẹ wọ bẹ àpọ̀ ẹlòmírìn, màá sì fi ẹgbẹ̀rún márùn-ún síbẹ̀. Ní ìdí eyìí inú wọn dùn sí mi púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ ni ayọ̀ wọn kún. Pápa jù lọ àwọn arúgbó tí mo bá rí pé arúgbó ni wọ́n tí wọ́n ò le ṣiṣẹ́ mọ́, èmi a máa fún wọn ní owó ìgbà mẹíì ẹlẹ́gbẹ̀rún mẹ́wàá, ẹgbẹ̀rún márùn-ún, ẹgbẹ̀rún méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lẹ́lé yìí.

Nǹkan tí mo máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun náà ni, nǹkan náà pọ̀, torí pé tí mo bá ní kí ń ti ẹnu bọ, wọ́n sì gba àkókò, torí pé èmi náà, ùn o fẹ́ gba àkókò ara mi. Nǹkan yìí pọ̀ dáradára. Nǹkan tí mo máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun, mo máa ń wá owó, nítorí wípé láyé yìí, ẹni lówo òun ló lè ṣe òwò. Pápá jù lọ, mo tún máa ń wá ojú rere àti àánú tí wọ́n fi ṣe àwọn iṣẹ́ náà. Inú ọ̀sẹ̀ tuntun tí mo bá mú, àdúrà, owó tí ùn o fi gbọ bukátà, tí un o fi ní jẹjẹkújẹ̀, tí ùn o fi lè rántí àwọn òbí mi láti ṣe wọ́n láánú ni mo máa ń wá. Àti paapaa jù lọ nínú ìjọ wa, bi émi náà ó ṣe jẹ́ ènìyàn pàtàkì tí ùn o máa gbé owó kalẹ̀ dáradára fún ìdí eléyìí. Ní ọ̀sẹ̀ tuntun, owó àti àánú àti ojú rere ni mo máa ń wá.

Ah, kọ́kọ́rọ́ mi, ibi tí mo máa ń fi sí, inú báàgì mi ni. Báàgì ìgbérò, ìgbé lọ́bọ̀ lọ sí ibi iṣẹ́ mi, bọ̀ wá sílé. Inú báàgì yìí ni mo máa ń fi kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́, kọ́-- inú báàgì yìí ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Nítorí pé kọ́kọ́rọ́ yìí jẹ́ kọ́kọ́rọ́ tí ó jẹ́ pé tí ó bá sọnù àti rì padà, ó jẹ́ nǹkan tí ó le fún mi. Tàbí ní ìgbà mìíràn tí mo bá fi kọ́kọ́rọ́ yìí sílé, a jẹ́ wí pé àwọn ọmọ mi, wọ́n wà ní eléyà àkókò ìgbà náà, wọn ò sí ní ìrìnàjò. Nítorí pé gbogbo àwọn ọmọ mi pátá, bí mẹ́ta tí mo bí, gbogbo wọn ni wọ́n ti wọ ìwé gíga. Èyí tó ń sinle ọba lọ́wọ́, ó wà nínú wọn. Èyí tó ti dé ìpele, ìpele ìparí, ó wà nínú wọn. Àti èyí kékeré wọn tí ó ṣẹ̀ṣẹ̀ wọlé sí ìpele ìwé gíga. Fun idi eléyìí tí mo bá ń jáde, tí mo bá ń wọlé, inú báàgì mi yìí, ibẹ̀ ni kọ́kọ́rọ́ ilé mi máa ń wà ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ dáradára nítorí wípé ní ìgbà wo ní òun, ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé éjìdínlọ́gọ́rùn-ún tí bàbá mi lọ jù mí sí ẹnu iṣẹ́ kan ní ọ̀dọ̀ dókítà náà. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ bí i iṣẹ́ a-- bíi dókítà ni mo lọ kọ́ níbẹ̀. Debi wipé tí wọ́n bá ti gbé àwọn tó ṣaisán dìẹ̀dìẹ̀ wá, ní kété ni bàbá yìí ló ti fún ọ̀pọ̀lọpọ̀ wa ní ìbọ̀wọ́ yìí pé kí a máa fi ṣiṣẹ́ tàbí tí ẹni kan bá ṣubú tí ó sì ṣèṣe díẹ̀, pé kí a máa fi ṣiṣẹ́ tàbí tí ẹni kan bá ṣubú tí ó sì ṣèṣe díẹ̀, Fún ìdí eléyìí, èyí wá ti jẹ́ kó mọ̀ mi lára láti ìgbà náà wá. Debi wipé bí mo bá lọ sí oko, èmi a máa fẹ́ wọ ìbọ̀wọ́ yìí lọ sí oko. Pàápàá jùlọ, mo tún jẹ́ ẹnìkan tí ó máa ń fẹ́ mú ilé ní àwọn agbo ilé wa tí a bá ti ń fi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣeré. Tí mo bá fẹ́ mú ilé náà, màá sa fẹ́ wọ ìbọ̀wọ́ sí ọwọ́. Fún ìdí eléyìí, mo máa ń wọ ìbọ̀wọ́.

Bẹ́ẹ̀ni, ìbéèrè yìí mo gbádùn ẹ̀ púpọ̀ púpọ̀ nítorí wípé olóde àríyá n lemi, mo sì fẹ́ràn ìnáwó aláríyá púpọ̀ púpọ̀. Òde mi tí mo lọ rí kò lóǹkà, níbí pé èmi gan ò le fi ọ̀pọ̀lọ sìn mọ́. Nítorí wípé mo jẹ́ ẹnìkan tí wọ́n a máa ń pè sí òde ìnáwó pàtàkì pàtàkì, pé kí n wá yíe àwọn sí, pé kí n wá bá àwọn ṣe MC níbẹ̀. Mo máa ń ṣe MC káàkiri ìnáwó, pàápàá jùlọ bí marriage, bí àwọn òkú àgbà, bí ọjọ́ ìbí ṣíṣe, bí àjọ̀dún, àjọ̀dún ṣọ́ọ̀ṣì tàbí àjọ̀dún inú ìgboro. Àwọn òde yìí ó máa ń bu iyì kún mi púpọ̀ púpọ̀ tí inú mi sì máa ń dùn sí, tí àwọn ènìyàn sì máa ń pè mí lọ́tun lọ́sì. Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí.

Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi, òun náà ni ẹ̀ẹ̀kan nínú ọ̀sẹ̀ nítorí wípé, ọkọ̀ mi, èmi ò kí ń fẹ́ kó dọ̀tí rárá kí erukú ta si débi wípé á máa fẹ́ ta ẹ̀gbin bá mi. Mo jẹ́ ẹni tí ó ní òfin tó tó ọkọ̀ mi dáradára. Pàápàá jù lọ, irú ọkọ̀ mi tí mo tún ń lò, ọkọ̀ aláwọ̀ funfun ni nítorí pé ǹkan tó bá ti jẹ́ ǹkan funfun funfun, mo nífẹ̀ẹ́ sí i púpọ̀ púpọ̀. Débi wípé nínú gbogbo aṣọ mi, aṣọ funfun náà ló pọ̀ jù. Bí n ó wọ pakin ṣáàtì, funfun ló pọ̀ jù, bí n ó wọ alágbádádé, funfun ló pọ̀ ńbẹ̀ jù, bí n ó wọ bí òfì, funfun ló pọ̀ níbẹ̀ jù. Pàápàá jù lọ, bí n ó bá rán bí èmi làwọn ànkárá ni, tàbí léèsì, tàbí màtériásì, funfun náà ló pọ̀ nínú àwọn aṣọ mi jù. Fún ìdí eléyìí, òun náà ni mo ṣe lọ ra ọkọ̀ tí ó jẹ́ ọkọ̀ tí ó jẹ́ funfun. Èmi ò wá fí ń fẹ́ kó dọ̀tí rárá kí eruku kó ta si rárá. Fún ìdí eléyìí, ẹ̀kan nínú ọ̀sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi.

Ah, Wi-Fi mi ó yára púpọ̀ púpọ̀ dáradára, tí inú mi sì dùn sí i ní bí ó ṣe yára tó náà nítorí pé ó máa ń mú iṣẹ́ mi yá ó sì máa ń mú gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe kí ó jafáfá. Bí mo bá ń ṣe ohun kan ní orí ẹ̀rọ alágbèéká mi, ní kété tí mo bá ti tẹ ǹkan ún, á sì ti lọ ní wéré ni ṣaṣa, á sì ti lọ, pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n má ń wá nítorí Wi-Fi yìí láti lè wá bá mi jẹ àǹfààní rẹ̀. Nítorí pé wọ́n mọ̀ wípé ayára bí àsá ni Wi-Fi mi, wọ́n ní ìfẹ́ sí i púpọ̀ nítorí pé ó yára kankan. Wi-Fi mi yìí ó yára púpọ̀ púpọ̀, ti inú èmi na sì máa ń dùn sí i dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera dáradára, nítorí wípé ó jẹ́ ǹkan tí ó ṣe ara ní àǹfààní àti wípé gẹ́gẹ́ bí àwọn ìrírí mi ní ẹnu ìṣẹ́, ó ṣe ara láǹfààní lébi wípé tí ènìyàn bá ń lo àwọn ẹ̀rọ ìlera yìí, ara máa jí pépé, ẹ̀jẹ̀ ènìyàn kò ní dínkù, bẹ́ẹ̀ ni kò ní pẹ̀dín rara. Pẹ́rẹ́ pẹ́rẹ́ báyìí ni egungun ènìyàn a máa ta, tí egungun ènìyàn sì máa le. Mo nífẹ̀ẹ́ sí àwọn ẹ̀rọ ìlera yìí dáradára, bíi kí ènìyàn lo tọ́nìkì tí ó dùn, tí ó sì ṣe ara ní àǹfààní àti pẹ̀lúpẹ̀lú tí ènìyàn bá lo àwọn ẹ̀yà ara yìí, oró ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ a máa jẹun dáradára débi wípé oúnjẹ tí a sì máa jẹ, a máa ṣe àgọ́ ara rẹ̀ ní àǹfààní. Bẹ́ẹ̀ ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera dáradára.

Ẹ ṣì ń wù mí púpọ̀ púpọ̀. Yàrá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ tí mo sì fẹ́ràn jù nínú ilé mi náà ni yàrá tí ó jẹ́ ibùsùn mi ni, yàrá tí ó jẹ́ ibùsùn mi tí mo máa ń sùn sí nítorí pé odidi ilé jà ń kàn ni mo kọ́ kalẹ̀ tí àwọn ọmọ mi náà sì wà nínú yàrá kọ̀ọ̀kan nínú ilé náà. Èyí tí ó wá jẹ́ èyí tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ni yàrá tí ó jẹ́ yàrá títẹ̀ mi gan gan gan tí ká lára mi tí ó jẹ́ èyí tí mo ń sùn sí. Ìbẹ̀ náà ni èmi àti ìyàwó, ẹni bí ọkọ mi la jọ sùn sí. Yàrá yìí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ nítorí pé oríṣiríṣi nǹkan mìremìre ni mo ṣe síbẹ̀ tí ó máa mọ inu mi dùn. Pàápàá jù lọ, yàrá yìí tún jẹ́ yàrá tó jẹ́ pé tí mo bá wọlé tí mo bá fẹ́ sùn, ibẹ̀ ni màá ti lọ sùn tí ọkan mi yóò sì balẹ̀. Àti wípé yàrá tí ó tún jẹ́ ibi tí inú mi tó dùn sí jù, yàrá tí ó tún jẹ́ ibi tí à ń pè ní sinti rọ́ọ̀mù tí ó jẹ́ tí a ń ṣe pálọ̀. Yàrá yìí inú mi dùn sí púpọ̀ púpọ̀ nínú ilé mi nítorí pé mo ṣe àwọn nǹkan mìremìre síi tí ó jẹ́ ohun ìgbàlódé. Fún ìdí eléyìí, yàrá mi tí mo máa ń sùn gan gan gan, òun ni ó jẹ́ yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee dáradára ní ibi iṣẹ́ mi nítorí wipé coffee yìí ó jẹ́ ǹkan tí mo gbádùn púpọ̀púpọ̀, tí mo ṣi nífẹ̀ẹ́ sí nínú ohun ǹkan tí ó jẹ́ mímu tí mo fẹ́ràn jù. Mo máa ń mu coffee yìí dáradára ní ẹnu iṣẹ́ mi, pàápàá jùlọ ní ẹnu iṣẹ́ mi nìkan gan kọ́ bí mo délé ẹmí nífẹ̀ẹ́ sí coffee yìí láti máa mu dáradára. Pàápàá jùlọ tí ó bá jẹ́ àsìkò tí ó jẹ́ àsìkò otutu, coffee yìí èmi á tún máa ń mu tàbí tí ó bá tún jẹ́ àsìkò tí ó jẹ́ àsìkò ooru náà, coffee yìí èmi á tún máa dá mú gerege. Ní ibi iṣẹ́ mi wọ́n ti mọ̀ mí wípé coffee yìí mi ò fi ń ṣeré dé bí pé wọ́n á tún fẹ́ máa sọ mí lẹ́nu àwọn olùbáṣepọ̀ mi. Ìgbà mìíràn wọ́n á fẹ́ máa pè mí ní bàbá coffee nítorí pé bí tí mo gbádùn coffee náà dé. Bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́

Ah! Ìbéèrè tí ẹ bèrè yìí, ó jẹ́ ìbéèrè tí ó kà mí láyà. Rárá o, èmi ò ní ìfẹ́ sí kí n máa jókòó sí etí fèrèsé ojú ọkọ̀ ojú ní ojú òfurufú rara. Nítorí wípé mo bẹ̀rù ǹkan yìí púpọ̀ díẹ̀. Debi wípé tí mo bá jókòó sí ẹgbẹ́ fèrèsé ọkọ̀ ojú òfurufú, ojú mi a máa fẹ́ máa ṣe birìbìrì bíi kí ojú mi fẹ́ máa, fi ẹ́ máa poòrí. Nítorí pé ǹkan yìí ó jẹ́ ǹkan tí ó léwu fún mi. Bí àárín ọkọ̀ ojú òfurufú ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti jókòó. Nítorí pé tíbi ọkọ̀ ojú òfurufú yìí kò sí wípé a fẹ́ rí soundboard kan lójú òfurufú, kò sí pé a rí Federal University kan ní ojú òfurufú, gbogbo rẹ̀ áa kan rí wúruwùru náà ni. Àti wípé tí ènìyàn bá ní kí ènìyàn máa bẹ̀rẹ̀ wo ilẹ̀, ọ̀nà ilẹ́ jìn, de ibi wípé ojú ènìyàn aa fẹ́ máa poòrí. Fún ìdí eléyìí, èmi ò ní ìfẹ́ sí láti jókòó sí ẹgbẹ́ fèrèsé inú ọkọ̀ ojú òfurufú rara.

Bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ sí iṣẹ́ ìta gbangba lọ́pọ̀lọpọ̀. Nítorí pé iṣẹ́ ìta gbangba yìí, ó tún jẹ́ iṣẹ́ tí ó máa ń polówó ènìyàn ní ẹnu iṣẹ́ rẹ̀. Débi wípé ẹni tí ó mọ̀ yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wìpè ìrú ṣẹ́ bá un ni ènìyàn ń ṣe. Òun náà a tún rí yàn wípé ìrú ṣẹ́ báyìí ò ní lágbára ṣe. Débi wípé ní ọjọ́ mìíràn, a tún fi lè pe ènìyàn sí ìrú ṣẹ́ bẹ́ẹ̀. Fún di eléyìí, mo ní ìfẹ́ sí iṣẹ́ ìta gbangba dáradára.

Èmi a máa bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ ní ọ̀nà tí ó dára, tí ó bu iyì fún ènìyàn, tí ó sì ní í sí àparòtó níbẹ̀. Nítorí pé bí a bá di ibi iṣẹ́, èmi á pín iṣẹ́ náà fún oníkálukú dọ́gba dọ́gba tí ó ní sí pé, ti ẹ ló pọ̀, tí ó ní sí pé tèmi ló pọ̀, ti tèmi kò pọ̀ tó titi ẹ. Débi wípé ìjà tàbí aáwọ̀ yi ó fi ṣẹlẹ̀. Èmi a máa pín iṣẹ́ yìí dára dára ní ọ̀nà tí yóò sì gba owó àwọn náà tí yóò sì mú mi sí omi ọ̀tọ̀. Nítorí pé bí ó bá di àsìkò pínpín náà, èmi náà ni màá túbọ̀ la máa pín. Mo máa ń ṣe ètò bí mo ṣe máa ń pín owó náà tí ó sì ní sì ijà tàbí aáwọ̀. Fún ìdí elẹ́ yìí, mo máa ń pín iṣẹ́ láàárín àwọn ẹlẹgbẹ́ mi ní ọ̀nà tí ó dára àti ọ̀nà tí ó bu iyì fún ènìyàn.

Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé tí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, wọn ó pè wọ́n tí wọn ó sì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn finifini. Debi wípé èyí tí mo bá rí wípé ó ṣe dáadáa ni wọn ó fi sí ẹnu iṣẹ́ náà àti wípé èyí tí mo bá rí wípé ìdúró rẹ̀, ìmúra rẹ̀ ó jẹ́ ìmúra ọmọlúàbí tí ó kì ń ṣe ìmúra ọmọ oní jagidijagan, òun náà ni wọn ó yàn pẹ̀lú láti bá mi ṣe iṣẹ́ pọ̀. Fún ìdí eléyìí, kí n tó yan alábàáṣiṣẹ́ pọ̀, wọn ó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò, wọn ó sì ṣe ìwádìí wọn láti ọdo àwọn, òbí wọn dáradára.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ tó mo máa ń lò lọ́ rẹ fi wẹ̀ débi wípé tí mo bá ti fẹ́ lọ wẹ̀ báyìí, aṣọ wíwẹ̀ yìí ni wón ń lọ́ mọ́ di tí wón sì lọ́ rẹ fi wẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ìbáṣepọ̀ ló wẹ̀ wípé bí ó ti mọ ní ó mọ, ọkọ ìyàwó náà yóò sá lọ́ di. Èyí ni mi mo tẹ̀lé. Bi emi náà ṣe wa aṣọ wíwẹ̀ mi tí mo máa ń lọ́ mọ́ di rè lọ wẹ̀. Aṣọ ri lo mo- Aṣọ wíwẹ̀ yìí ṣe kókó fún mi débi wípé tí mo bá wẹ̀ tán, òun náà ni wón fi nu ara tí ara mi yóò sì dà ṣáká kó tó di wípé wọn ó fi ìpara pa. Aṣọ wíwẹ̀ yìí ó ṣe kókó ó sì ṣe pàtàkì ó sì ṣe iyebíye lójú mi dáradára. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, débi wípé ní ilé ìdárayá yìí wọ́n ti mọ̀ mí níbẹ̀ tó tóbi ọ̀nà bíi méjì tàbí mẹ́ta tí mo máa ń lọ. Débi wípé wọ́n ti mọ̀ mí dáradára, ẹni wọ́n mọ̀ bí ẹni mọ́wọ́ ni mí tí mi ò kí ń ṣe ènìyàn yẹpẹrẹ níbẹ̀. Nítorí pé bí mo bá lọ sí ilé ìdárayá yìí, èmi a máa fún ọ̀pọ̀lọpọ̀ ní owó. Tí a bá lọ sí ilé ìdárayá bóyá bí ilé bọ́ọ̀lù, èmi a máa bá ọ̀pọ̀lọpọ̀ san owó bọ́ọ̀lù rẹ̀. Pápa jùlọ, èmi á tún máa ra epo sínú lé, sínú jẹ́ẹ̀lì oní bọ́ọ̀lù tàbí tí a bá lọ sí ilé ìdárayá àti ti ọtí, èmi a máa ra otí fún ọ̀pọ̀lọpọ̀ láti lè mu. Pápa jùlọ, gbogbo èmi ni àwọn alábàṣísèpọ̀ ilé ìdárayá náà èmi a máa fún wọn ní owó pẹ̀lú. Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá.

Bẹ́ẹ̀ni, èmi a máa ṣe ìgbéjáde nígbà púpọ̀ lé ẹnu iṣẹ́ dáradára, nítorí pé èmi gẹ́gẹ́ bí ẹni kan tí mo wà ní abẹ́ ọ̀gá mi. Ọ̀gá mi wọ́n ní ìgbàgbọ́ ní inú mi dé bí wí pé tí wọ́n bá fẹ́ ra igbá, èmi ni wọ́n ó pè. Kò kí n ṣe pé wọ́n fojú kẹ́lẹ̀ mi rárá, bí kò ṣe wí pé ìgbàgbọ́ tí wọ́n ní nínú mi wípé n ò lè ṣe àparutú tàbí ìwà jìbìtì fún àwọn gẹlẹ iye tí mo bá ra ọjà, deede owó náà ni n o gbà lọ́wọ́ wọn. N ò ní fikún, bẹ́ẹ̀ ni n ò sì ní yọ kúrò. Fún ìdí eléyìí, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ dáradára.

Àkókò agogo márùn-ún ni mo ṣètò jíjì n ní òwúrọ̀ mi. Torí wípé èmi nífẹ̀ẹ́ sí púpọ̀púpọ̀ kí ń jí ní àkókò tí ó yára àti àkókò tí ó buyì kún ọmọluabi. Nítorí wípé èmi ai sàsi émi ò ṣe ẹnìkan tí ó máa ń sun asùn piyè. Tí mo sì mọ wípé ilẹ̀ ti mọ́ wọn ò tọ́jú ilé. Bẹ́ẹ̀ni n o tọ́jú gbogbo àyíká kí n tó tètè múra ibi iṣẹ́. Páápáa jùlọ tí mo bá tun jí ní ago gogo mo agogo márùn-ún yìí n ó ṣe ètò àdúrà òwúrọ̀ títí di ọ̀wọ́ ago mẹ́fà. Àwọn ètò wọ̀nyí ni mo máa ń ṣe, ni mo ṣe ṣe ètò agogo ìjì mi sí agogo márùn-ún tí mo sì mọ̀ wípé nígbà tí n o bá fi ṣe àwọn ètò yìí tán N ó fi, yóò fi lè jẹ́ déédé ìgbà tí n ó re ibi iṣẹ́. Agogo márùn-ún ìdájí ni mo ṣe ètò jíjìi mi sí.

Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí mi ti ká lára yìí, èmi a máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní àfikún owó iṣẹ́ dáradára, dáradára kódà kò kí ń ṣe ní àkókò kan. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ń ṣe iṣẹ́ ní ojoojúmọ́, tí mo bá ti fún wọn ní owó iṣẹ́ wọn, oun tún ṣe àfikún fún wọn, fún owó iṣẹ́. Nítorí pé àwọn òṣìṣẹ́ mi ojoojúmọ́ ni wọ́n gba owó iṣẹ́ wọn, kò kí ń ṣe oṣùọ̀ṣù rárá. Gẹ́bi bí pé inú wọn dùn dáradára nígbà tí mo máa ń ṣe àfikún owó iṣẹ́ wọn. Pápá jùlọ owó iṣẹ́ tó jẹ́ ojúlówó iṣẹ́ wọn gangan gan, èmi a máa fi kún fún wọn dáradára. Nígbà mìíràn, àwọn tó bá jẹ́ oníṣẹ́ oṣù, èmi a máa fi fún, kún fún wọn dáradára. Pápá jùlọ tí ó bá jẹ́ àsìkò bí àsìkò ọdún, èyí tó bá jẹ́ àsìkò ọdún Mùsùlùmí, mo fi fún, kún fún wọn dáradára. Mo sì tó fún wọn ní àdìye tí wọn ó lọ pa fún ọdún. Pápá jùlọ tí ó bá tí wọ́n jẹ́ àsìkò ọdún onígbàgbọ́, tí ó jẹ́ àsìkò ọdún tẹ̀mí gangangán. Mo máa ń ṣe ètò dáadáa lórí àwọn òṣìṣẹ́ mi tí mo sì máa ń fi kún owó, owó wọn ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu tí ó ṣe ara lóore dáradára. Pàápàá jùlọ, èyí tí ó tún wúlò fún ojú, mo máa ń mu pẹ̀lú nítorí pé ìlera ni ọrọ̀. Ẹ dá tí o bá ní ìlera ní ayé yìí kò lè ṣiṣẹ́ débi wípé yóò ní àkójọ. Èmi jẹ́ ẹnìkan tí ó ní ìfẹ́ sí ohun mímu tí ó ṣe ara láǹfààní nítorí pé dókítà mi tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí ó sì gbounjèfẹ́gbẹ́ tó gba àwò gbọ̀, ó ti fi jẹ́ kó yé mi wípé àwọn ohun mímu tí ó ṣe ara lóore dáradára kí n mọ̀ ní kí n rí dájú ipé mo máa ń mu ní ojoojúmọ́. Pàápàá jùlọ, èmi ni bí ọsàn, mo máa ń mu àwọn nǹkan wọ̀nyí náà dáradára. Àwọn ohun etí ọtí tí ó jẹ́ ẹlẹ́rìndòdò tí ó ṣe ara láǹfààní tí ó máa ń jẹ́ kí ara dín pérére, mo máa ń mu àwọn nǹkan wọ́n yì na dáadáa. Èmi ni bí oyin, mo máa ń mu dáradára tí mo sì máa ń kàn yẹ́ lá pẹ̀lú. Bẹ́ẹ̀ ni, mo máa ń mu àwọn ohun tí ó ṣe ara láǹfààní.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà tí ó pọ̀ dáradára débi wípé ọgbà oríṣiríṣi ni mo ní tí mo fi ń ṣe iṣẹ́ ajé, tí mo sì ń fi ṣe àánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó wà ní àyíká mi tí mo mọ̀ wípé wọn ò ní tó gẹ́gẹ́ bó ti yẹ kó wọn ní. Mo ní ọgbà dáradára tí ó wà ní àyíká mi, gbogbo èmi ni ọgbà kòkó. Mo ní ọgbà ìkóro kajú, èyí tí ẹ̀ yìí pọ̀ ní agbègbè wa tí oníkálukú máa ń tà ní àsìkò ìgbánisírẹ̀ tí wọ́n sì máa ń fi ṣe ohun rere. Èmi ní àwọn ọgbà ní oríṣiríṣi, ọgbà ẹbẹ́, ọgbà àgbàdo tí mo sì tún ní ọgbà àgbàdo kan pẹ̀lú. Débi wípé wọn ní ọgbà yìí, débi wípé kò ní sí ohun kan tí yóò dé bẹ́ẹ̀. Ólè tí ó bá gbójú-gbóyà kò ní lè dé bẹ́ẹ̀ rárá. Bẹ́ẹ̀ni, mo ní ọgbà.

Tábìlì ibi iṣẹ́ mi dára púpọ̀ púpọ̀ tí ó sì rẹwà. Débi wípé mo ṣe awọ sí orí ẹ̀ dáradára, tí ó sì jẹ́ wípé awọ yìí ó jẹ́ bí awọ tí a mọ̀ sí bí awọ leather. Awọ yìí dára kó dá, ó dára púpọ̀ láti fi ṣe ètò àga. Débi wípé tí ènìyàn bá sùn ní orí ẹ̀, a máa ṣe demú demú díẹ̀ mọ́ yàn, mọ́ ènìyàn ní ẹ̀gbẹ́ tí ó sì máa ń mú ni dára ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni, báyìí ni tábìlì mi ṣe rí. Ó dára, ó lẹ́wà. Inú mi sì dùn sí i. Páapaá julọ, gbogbo àwọn ará ibi iṣẹ́ wa wọ́n tún ṣe to irú rẹ̀ nígbà tí wọ́n rí pé irú àga elé yìí tí ó jẹ́ tébùù ibi iṣẹ́ mi, ó dára. Àwọn náà sì wo àwòkọ́ṣe mi, wọ́n lọ ṣè irú ẹ̀.

Bẹ́ẹ̀ni, èmi a máa ṣe àtúnlo ǹkan ní ìgbà tí ó pọ̀. Nítorí wípé tí mo ò bá tí rí ojú ǹkan tí ó ń ṣe mí, tí mò sì ti rí ojútú sí, èmi a máa ṣe àtúnlo rẹ̀ dáradára. Débi wípé ní ìgbà mìíràn tí mo bá tún ṣe àtúnlo rẹ̀, irú ǹkan, irú, irúfẹ́ irú ǹkan tí mo bá fi ṣe àtúnlo rẹ̀ sí, a máa lọ ní kíákíá. Debi wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ àwọn ará ilé wa, wọ́n á dá mí lẹkun wípé mo ti lo ǹkan tẹ́lẹ̀ kò ṣiṣẹ́, mo tún wá ń tún tún lo. Èmi á sì mọ nínú ọkàn mi wípé ẹni tí ó bá tún tún ǹkan lo tí ó sì mọ wípé irú ǹkan yìí yóò ṣiṣẹ́ fún òun, èmi máa ní ìgbàgbọ́ nì. Nítorí pé tí mo bá ti ní ìgbàgbọ́ nínú ǹkan àtúnlo mi, a máa jẹ́ fún mi. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe àtúnlo ǹkan.

Ah, èmi a máa wo ojú àwòrán mi nígbà bí ẹ̀ márùn-ún lójúmọ́. Nítorí pé èmi a máa nífẹ̀ẹ́ sí kí n máa wo àwòrán ní gbogbo ìgbà tí ọkàn mi bá ti rántí ẹ̀. Nítorí wípé èmi jẹ́ ǹkan, mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ sí àwòrán púpọ̀ púpọ̀, tí mo sì mọ̀ nípa bí a ṣe ń ya àwòrán. Fún ìdí eléyìí ni mo ṣe wá mú, ni mo ṣe wá, ó ṣe wá wà ní ọkàn mi dáradára láti máa wo àwòrán. Nítorí ọjọ́ mi tí wọ́n fẹ́ ya, irúfẹ́ ẹrú ǹkan bẹ́ẹ̀, àti wípé mo sì tún ní àwọn ohun mèremère tí ó jẹ́ ohun àwòrán tí ó lè wúlò, tí ó lè ṣe ìwúlò fún mi ní ọjọ́ mìíràn. Nítorí pé èmi a máa ya àwòrán yìí láti fi ṣiṣẹ́, láti fi gba owó. Ó jẹ́ ǹkan ara ǹkan tí mo máa ń fi ń jẹun ní ilé ìwé wa ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé ìwé tí ó jẹ́ ẹgbẹ́ mi àti àwọn èyí tí ó kéré sí mi tí wọ́n á sì máa gbé wá, ní oun o sì máa bá wọn ṣe. Ígbà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lójúmọ́ ni mo máa ń wo àwòrán.

Èmi a máa ń yẹ ju àwọn ìṣòro ayárábiàsà mi ní gbogbo ìgbà tí mo bá ti rí wípé eléyìí ó ti ń fún mi ní bí signs tí a mọ̀ sí àrídájú nǹkan wípé nǹkan yìí ó ti fẹ́ máa yẹpẹrẹ ní ibí bàyìí. Èmi a máa tètè ṣe àmójútó rè débi wípé àwọn èyí tí mò bá, tí ò bá ní ojútùú sí mi, tí mo sì mọ wípé mi ò lè ṣe fúnra ra mi, ní gbére mo ń tètè wá àwọn tó mọ̀ nípa rẹ̀, mo ń tètè wá àwọn kan. Kódà kó má jẹ pé ní ìlú mi nítorí wípé ọjọ́ mi tí ń kan ìhín tí àwọn èrò náà ó bá dà ṣẹlẹ̀, yóò jẹ́ ọjọ́ tí, tí yóò jẹ́ wípé, yóò jẹ́ ọjọ́ náà, ọjọ́ tí mo nílò rẹ̀ tí mo sì kò gbọdọ̀ má ṣe iṣẹ́ àṣepari. Iru fẹ́ iṣẹ́ náà bẹ lọ́jọ́ náà. Fún ìdí èyí ni mo ṣe wá ń tètè wá àwọn oná àbáyọ̀ fún àwọn èrò ayárábiàsà mi.

Kókó ẹ̀kọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ jù lọ ní ìgbà tí mo wà ní ilé ìwé, òun náà ni kókó ẹ̀kọ́ tí ó jẹ́ ẹ̀kọ́ Civic Education. Èyí tí ó jẹ́ mọ́ ọ́rọ̀ tìti ìjọba, tí ó sì tún jẹ́ mọ́ ọ́rọ̀ tìti orílè-èdè wa Nàìjíríà. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ yìí púpọ̀ púpọ̀ dáradára nítorí wípé àwọn a máa ń ṣe ní gbogbo ìgbà ni wón a máa ń kọ́ wa gẹ́gẹ́ bí àwọn akọni tí ó wà ṣáájú ṣáájú. Bíi kí wón máa sọ wípé according to abram lágbájá, according to ìgbà lágbájá. Èmi a máa nífẹ̀ẹ́ sí láti fẹ máa gbọ́ àwọn ìtàn yìí nítorí wípé ó ṣe iyefinye fún mi àti wípé inú mi a máa dùn láti máa gbọ́ irú nǹkan wọ̀nyí. Pápá jù lọ, mo tún nífẹ̀ẹ́ sí irúfẹ́ iṣẹ́ tí ó jẹ́ Business Study nítorí wípé iṣẹ́ yìí dáradára púpọ̀. Ó tún jẹ́ ǹkan tí ó ràn mí lọ́wọ́ ní ìsinsìnyí nígbà tí mo jáde nílé ìwé mi tán tí èmi náà dá dúró láti máa wá láti máa ṣe iṣẹ́ láti fi bọ́ ìdílé. Iṣẹ́ yìí ó ràn mí lọ́wọ́ púpọ̀ púpọ̀ gan ni dé ibi wípé àwọn ìrànwọ́ tí ó ṣe fún mi nígbà náà ó jẹ́ ìrànwọ́ má ni gbàgbé títí di òní yìí. Èyí ni àwọn ẹ̀kọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù.

Bẹ́ẹ̀ni, mo niífẹ̀ sí yíyà àwòrán dáradára, tí ó sì jẹ́ ǹkan tí ó máa ń wá láti ọkàn mi láti máa ya àwòrán. Nítorí pé iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tí Ọlọ́run tún fi fún mi, tí ó sì jẹ́ iṣẹ́ tí mo mọ̀ nípa rẹ̀. Pápa jù lọ, àwọn tí ó bá tún jẹ́, tí ó tún lọ fún artist nígbà mìíràn, wọn á tún máa wá pè mí láti bá wọn ya àwòrán. Nítorí pé Ọlọ́run fún mi ní ẹ̀bùn rẹ̀, tí èmi náà sì mọ̀ wípé dájudájú Ọlọ́run ló fún mi. Nítorí pé nígbà tí a fi wà ní ilé ìwé girama tí a mọ̀ sí àwọn ilé ìwé secondary school, ní gbogbo ìgbà tí wọ́n bá ti gbé àwòrán yíyà fún wa, pàápàá jùlọ a ń pè iṣẹ́ kan ní iṣẹ́ animals boundary. Gbogbo àwọn lami la wọ́n, nǹkan inú ẹran, gbogbo ǹkan wọ̀nyí la yà dáradára tí a sì tún lé bẹ̀lẹ̀ nígbà náà lọ́hùn. Èmi ni àwọn kẹ́gbẹ́ mi, mo mọ̀ wá, ni wọ́n máa wá yọ tíìtì tí wọ́n sì bá wọn ya àwòrán dáradára. Pápa jùlọ ǹkan yìí tí ó rán mi lọ́wọ́ nígbà tí mo gòkè parí ìwé mẹ́wàá mi tí mo tẹ̀síwájú sí, sí ilé ìwé gíga. Ǹkan wọ̀nyí rán mi lọ́wọ́ débi wípé àwọn tí mò ń mọ̀ rí, ẹnu yà wọ́n nígbà tí mò ń ya àwòrán, tí inú wọn sì dùn débi wípé wọ́n á máa gbé àwòrán yíyà wá fún mi tí wọ́n sì máa bá wọn yà dáradára tí wọ́n sì máa ń fún mi ní owó. Èyí sì tó rán mi lọ́wọ́ fún, fún mi ní ilé ẹ̀kọ́ mi dáradára. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mò ń rí tí ó wó ni Ọlọ́run máa ń ṣètò owó fún mi láti ara àwòrán yíyà, àwòrán yíyà yìí. Bẹ́ẹ̀ ni mo fẹ́ran yíyà àwòrán.

Èmi a máa bo fi ọwọ́ mi mẹ́wẹ̀ wá, èmi a máa fi bo ẹnu mi ní ìgbà tí mo bá sín, nítorí wípé mo mọ̀ wípé yóò le ṣe àkóbá tí ó lágbára fún àwọn akẹgbẹ́ mi tàbí fún àwọn tí a bá jọ wà ní orí ìjókòó ní àkókò ìgbà tí mo bá sín. Èmi a mú ọwọ́ mi mẹ́wẹ̀ wá, màá fi cover ẹnu mi dáradára débi wípé ètò ẹnu mi kò ní lè fọ́n jáde sí wọn láralára. Tàbí tí ó bá jẹ́ ìgbà tí mo bá mú anki lọ́wọ́ tí a mọ̀ sí handkerchief, èmi a máa mú láti fi bo ẹnu mi dáradára. Nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe àkóbá lálàá fún àwọn ènìyàn tí wọ́n ò kí ń ṣe àkíyèsí rára. Pápá jú lọ tí ó bá je ásíkò ìgbà tí mo bá ń jẹun, èmi a máa gbẹnu sẹ́yìn dáadáa. Nítorí pé tí mo bá sín sínú oúnjẹ náà, àwọn àrùn mìíràn tí èyàn ò rókàn sí, tí èyàn ò fojú rí, a le, ó lè wọlé sí ara oúnjẹ náà látara sísín. Báyìí ni mo ṣe máa ń ṣe ní ìgbà tí mo bá sín.